Há, kò ń ṣe. Mi lè sọ pé WiFi mi yára tó. WiFi tí mò ń lò Glo ni, kò yára tó. Alẹ́, alẹ́ ló máa ń ṣiṣẹ́ dáadáa, ló máa ń yára. Ṣùgbọ́n báyìí kò yára tó, kò yára tó bí mo ṣe fẹ́. Kò yára tó bó ṣe ẹ kó yára.

Bẹ́ẹ̀ni, ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tí mo kọ́ nígbà tí mo wà ní ilé tí mo lọ sí ilé ẹ̀kọ́ gíga. So mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ dáadáa, mo mọ̀. Mo tẹ̀tí ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn èèyàn rí. So mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Ah, ìgbà tí mo kẹ́yìn ní àlá burúkú, àná, ẹh, ijẹta, ijẹta ni mo kẹ́yìn ní àlá burúkú. Ṣùgbọ́n àlá burúkú o n bà mí leru tori pé Olúwa wà pẹ̀lú mi. So ijẹta ni mo kẹ́yìn ní àlá burúkú.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí alábàáṣẹ, alábàáṣẹ èpọ̀, mo máa ń ṣe ìwádìí, mo máa ń ṣe dada. Ìwádìí jẹ́ nǹkan tí mo máa ri pé mo ṣe ní lárí dájú, so, mo máa ń ṣewádìí, máa ń ṣe ìwádìí àwọn alábàáṣẹ èpọ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Sunday. Ọjọ́ Sunday ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ìdí, ìdí wípé ọjọ́ Sunday lọ́ n bí mi àti wípé ọjọ́ Sunday jẹ́ ọjọ́ ìsinmi fún gbogbo ènìyàn. Ó de jẹ́ ọjọ́ mímọ̀ níwájú Olúwa tí a máa ń fi lọ n yín Olúwa lógo. So ọjọ́ Sunday ni mo fẹ́ràn jù láàrín ọ̀sẹ̀.

À bẹ́ẹ̀ni, ími le àiwúló jẹ́ ǹkan tí akoko má a ń gba. Kò n se ǹkan tí èyàn lè sá fún un, mo ma ń gba ímelì àiwúló dáadáa, àmọ́ mo ma ń deleti wọ̀n dáńnú. So, àmọ́ mo ma ń gba ímélì àiwúló.

Mi tí ì gùn àlùpùpù rí, mi ti ì gùn àlùpùpù, mi ti ì gùn rí. Àmọ́ mo ní àlùpùpù, bàbá mi ní àlùpùpù, àmọ́ mi ti ì gùn rí. Mi ti rí ayé gùn rí, ọkàn mi ò dẹ́tì lọ bẹ̀ri, ó jẹ́ ǹkan tí mo máa ń bẹ̀rù.

Mọ́ máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí mo jẹ́. Ní ilẹ̀ Yorùbá a níí, ní ilẹ̀ Yorùbá a ní ọ̀nà ta ṣe máa ń kí àwọn èèyàn. Èmi gẹ́gẹ́ bí ọkùnrin mo máa ń dọ̀bálẹ̀ kí àwọn èèyàn tó jù mí lọ àgága àwọn èyàn tí mo mọ̀. Àmọ́ tó bá jẹ́ lójú títì mo máa ń fi rẹ̀lẹ́ kí wọn. So, mo máa ń kí àwọn èyàn gẹ́gẹ́ bí iṣẹ́ àti ìṣe wá nílẹ̀ Yorùbá.

Mi n ṣe ènìyàn tó má n ṣètò ǹkan, mi n ṣe ènìyàn tó má n ṣètò ǹkan àmọ́ mo jẹ́ ẹni tó máa n rán yàn lọ́wọ́ láti ṣètò ǹkan, èyí tí olóyinbo n pè ní assistant planner àbí assistant event planner. Wipé ìyá mi jẹ́ ẹni tó má n ṣètò ǹkan, ọ dẹ́ mọ ètò ṣe. So mo jẹ́ ẹni tó máa n rán ẹni tó n ṣètò ǹkan lọ́wọ́.

Tójó bá ń rọ̀, ìgbà yẹn i mo máa ń fẹ́ wo eré ní orí fóònù mi. Tójó bá ń rọ̀, mo máa, máa wọlé, máa ti gbogbo ilẹ̀kùn àti gbogbo ibi tó bá ṣílẹ̀. Ìgbà eleyi, eré máa wu mí wò, máa dẹ́ dà aṣọ́ borà. Ǹkan tí mo máa ń ṣe ti ójó bá ń rọ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, àgbàlá òjò wà ní ilé mi. Àgbàlá òjò wà ní ilé wa tó máa ń darí òjò náà. So mo ní àgbàlá òjò. Isìn dẹ̀ jẹ́ àsìkò tí òjò máa ń rọ̀ dáadáa, àsìkò òjò lẹ́lẹ́yìí náà wá lékòó bá òjò ń rọ̀ dáadáa. So mo ní àgbàlá òjò.

Mi ò kín ṣe ìgbéjáde níbi iṣẹ́, kò n ṣe ǹkan tí mo ṣe rí. Màá nífẹsí láti ṣe níìsín, àmọ mi ò kín ní lọ́wọ́ báyìí. Mi kín ṣe ìgbéjáde níbi iṣẹ́. Mo mọ àwọn ènìyàn tó má n ṣe, ó de je nǹkan tí màá nífẹsí láti ṣe but mi kín ṣe báyìí.

A beeni, mo máa ń pa oníbàárà tuntun, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí i oní ònítajà tó dáa. Oníbàárà tuntun mo máa ń pè wọ́n láti fún wọn ní, láti, láti jẹ́ kí wọ́n mọ̀ mi dáadáa láti jẹ́ kí à ní, à ní nǹkan táwọn oyinbo máa ń pè ní good customer friendship. So kò le, kí ni wọ́n le dùn láti padà wá?

A nígbà tí mo wà ní ilé ìwé, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù óun ni, óun ni English. English ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù. Yẹ èdè gẹ̀ẹ́sì, nígbèẹ́ ó jẹ́ èdè tí tó dùn, èdè gẹ̀ẹ́sì óun ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù.

Nínú yàrá mi, ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn jù ni, èyi táwon olóyìnbó n pẹ́ ní sẹ́ràmíkì ti, ìyẹ́ ìgbóná jẹjẹ nínú àwo aláwọ. Oun ni mo fẹ́ràn jù nínú yàrá mi torí pé o máa ń, o máa ń tètè jẹ́ kí ooru, kí o ká gbogbo ileẹ̀lẹ̀ ní àsìkò kékeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ní irú ayé ta wa ń sìn, ó láwọn ǹkan tí èèyàn ò ní tètè rí n ta tó ẹ̀ pe èèyàn ní láti ra ní Íńtánẹ́ẹ̀tì torí pé eyan máa tètè ríi. So mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bí ìgbà mí máa ra ǹkan jíjẹ, ìgbà mímu máa ra ǹkan olé.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Àmọ́ ó ti pẹ́ tí mo ti sáré nísìń, àmọ́ mo máa ń sáré, mo máa ń sáré dáadáa. Mo jẹ́ ẹni tó mọ̀ eré sá, ẹsẹ̀ mi gùn, mo dẹ̀ yára, kọ̀ n tẹ̀tẹ̀ rẹ mi. Mo máa ń sáré dáadáa. Ó da.

Bẹ́ẹ̀ni, ibi iṣẹ́ wa ní ehn coffee ehn ibi iṣẹ́ máa ní ohun tó fi ń ṣe coffee tí àwọn olóyinbo pè ní coffee maker àbí coffee dispenser. So, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, ó jẹ́ ǹkan tó máa ń fún mi lókun àti agbára, máa ń lá mi lójú. Mo máa ń mu coffee ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, àwọn òbí mi tọ́ mi ní ọ̀nà Olúwa, ọ̀nà Ọlọ́run. So mo máa ń lọ sí ilé ìjọsìn, mo ti máa ń lọ jọ́sìn pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. So bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn CAC, Christ Apostolic Church, òun ni mo máa ń lọ. Ilé ìjọsìn Ọlọ́run mi mọ̀.

Ní ọwọ́ báyìí mi ti, mi ti darapọ̀ mọ́ ilé ìdárayá kankan. Mi ti darapọ̀ mọ́ ilé ìdárayá àkọ́kọ́. Ní báyìí mi ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan, à mọ́ ma ṣì ní. Àmọ́ mi ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá àkọ́kọ́ báyìí.

A, mo ṣì ń, mo ṣì ń ṣiṣẹ́ kárakára. Mi tíì ní àwọn ẹ̀rọ ológbọ́n nílé mi báyìí. So kò sí ẹ̀rọ ológbọ́n kankan nílé mi báyìí. Mo sì ń ṣiṣẹ́ àmọ́ màá dé bẹ́. Màá dé bẹ́ témi ná máa ní àwọn ẹ̀rọ ológbò nílé mi. Àmọ́ mi ò ní àwọn ẹ̀rọ ológbò nílé mi báyìí.

Ní àkókò tá a wà nísìnyí, ó, ó, ó fẹ́ nira láti kọ̀wé pẹ̀lú ọ̀wọ̀ torí àwọn oríṣiríṣi ẹ̀rọ tí ó wà láti kọ̀nkọ̀ sílẹ̀. Àmọ́ mo sì máa ń kọ̀wé pẹ̀lú ọ̀wọ̀ ní àwọn ǹkan tó ṣe pàtàkì kan tí mi ní fẹ́ kó wà ní orí íńtánẹ́ẹ̀tì àbí orí, orí tẹkinọ́lọ́gì tí ẹnìkan le rí i mú. So mo sì máa ń kọ̀wé pẹ̀lú ọ̀wọ̀.

Ọ́fíìsì mi máa ń ṣí ní, ní aago mẹ́sàn án sí ago mẹ́wàá. Kò ní, kò ní àkókò tó rin ní aago mẹ́sàn án sí aago mẹ́wàá, ọ́fíìsì mi ti máa ńwa nṣí sílẹ̀

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ni, ní báyìí data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó tó, ó tó méjìdínlógún, àmọ́ ó, ó máa ń júbẹ́lọ́ n gba mi àbí kó má tó bẹ́ẹ̀ gan nígbà mí, àmọ́ mo lè sọ pé ní, ó lè ó máa tó méjìdínlógún, méjìdínlógún gígí ni mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀.

Ìwà ìsòwò, ìwà ìṣòwò mi, ooo, ooo ní pọ̀ gan. O jẹ́ nǹkan tí mi kì í fi ṣeré. O jẹ́ nǹkan tí mo máà ń, tí mo máà ń ṣe ní gbogbo ìgbà. Mo máà ń make sure pé mii fi irọ́ sí nǹkan tí mo ń ṣe. O jẹ́ nǹkan tí mo máà ń, tí mo máà ń ṣe ní gbogbo ìgbà. So àwọn ara àwọ̀n ìwà ìṣe òwò mi nìyẹn, òtítọ́, òtítọ́.

À, bẹ́ẹ̀ni, mo jẹ́ni, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ sí. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba o, ó dùn. Ó dẹ̀ ní àìrìnrìn ju, ju ètí ẹ má ṣe nínú ilé lọ.

Àá, rárá o. Àá, má jẹ́ ẹran kẹ̀. Mi kì í ṣe mi jẹ́ ẹni tí ò ń jẹ ẹran. Ẹran ni oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù. Mo máa ń jẹ ẹran dáadáa. Mi wà lára àwọn tí ó ń jẹ ẹran. So mi ṣe ni tí ò ń jẹ ẹran. Mo má a jẹ ẹran dáadáa.

Tí mo ṣe má n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀, àgàgà ní ibi iṣẹ́ ni. Mo jẹ́ èyàn tó lẹ́ràn ifẹ́ lára, mo dẹ̀ má n rerìn dáadáa. So o ma n jẹ́ ki áwọn eeyàn ní ìgboyà láti wá bá mi, láti bá mi sọ̀rọ̀. Mo fàyàn mọ́ra, mi i dẹ̀ ń kanra. Mo dẹ̀ jẹ́ ẹni tí ko má n pín ǹkan. So tí mo ṣe má n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbáṣepọ̀ mi ní ibi iṣẹ́ níyen. Torí àwọn ǹkan tí, àwọn ǹkan iyí tí mo má n ṣe tó jẹ́ nǹkan tó wà lára mi, àwọn gan má n wá bá mi ṣepọ̀.

A ní báyìí mi ní ètò ààbò kọ̀ǹpútà, mi ní lórí kọ̀ǹpútà mi, ètò ààbò kọ̀ǹpútà. Ó sì jẹ́ nǹkan tí mo ní lọ́kàn láti ní, láti ṣe. Àmọ́ mi ní ètò ààbò kọ̀ǹpútà ní báyìí.

À, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ọ̀rẹ ọ ehn. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Idí ni wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ o wà pẹ̀lú àǹfààní tó ń ṣàràwá loóre. Nípa rẹ̀ ni àwọn, àwọn òyìnbó jẹ́ kí o ye wá pé ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ǹkan taa ń pè ní Vitamin D tó dà fún, tó dà fún àwọ̀ ara wa. Idi tí mo ṣe fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ niyen.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà, ìyẹ́n jẹ́ oṣù kẹjọ, ìyẹ́n August. Oṣù kẹjọ ni ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà nígbà tí mo ní àìsàn kékeré. So ìgbà mo kẹ́yìn lọ rí dọ́kítà níyen oṣù kẹjọ.

Ó gbà mí, ó, ó depend lórí oúnjẹ tó bá kù, ṣùgbọ́n mi kì í jẹ oúnjẹ tó bá kù ní ilé, mi kì í jẹ. Àfi tó bá jẹ́ mi fẹ́ kó, kó kọ̀ lọ bẹ́ẹ̀ kó oúnjẹ yé dànù, tó bá jẹ́ ju oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí máa jẹ ẹ́. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń jẹ oúnjẹ tó kù.

A níbẹ̀ mo ga tó mo ga tó feet márùn ún àti inches mẹ́jọ. Mo ga tó feet márùn ún àti inches mẹ́jọ. So mi ga púpọ̀ àmọ́ mo ga ná.

Oṣù ta bí mi jẹ́ oṣù tí mo nífẹ̀ẹ́ sí gan. Ó dàbí pé tan bá fún mi ní àǹfààní láti, láti mú oṣù tan máa bí mi. Oṣù tó bí mi náà ni màá mú. Iyẹ jẹ́ oṣù kẹta, March, March ni oṣù ta bí mi.

À, orísìírísìí nǹkan lo máa ń mú mi rẹ́rìn-ín. Nǹkan bíi owó, owó máa ń mú mi rẹ́rín, óńjẹ́ gidi, ìgbéga ìlọsíwájú, àbí n tí n bá ń wo eré tó bá ní ìtumọ̀, tó bá, tó bá jẹ tó bá mà ara mí yá gágá. So àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn nìyẹn.

Rárá, gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ọmọ Ọlọ́run tó tọ́ ni mí, mo dẹ̀ máa ń lọ sí ilé ìjọsìn. Mi ní àwòrán kankan lára. Kò n ṣe ǹkan tí ó, tí wọ́n má a ń gbà nílé tí mo ti wà. So iyà àwòrán sára òun ṣe ǹkan tí ó gbà, kò dà ní ṣe ǹkan tí èmi náà lè ṣe gẹ́gẹ́ bí àṣetọ̀ mi. So mí ní àwòrán kankan lára.

Bẹ́ẹ̀ni, etí mi dára gidi gan. Etí mi dára, ó wo omú, o de máa ń gbọ̀n-ǹkan dáadáa, lásìkò, so etí mi dára gan. Mo de máa ń ri pé èmi náà nù, mo máa ń tọ́jú etí mi. Mo máa ń nú, mo máa ń nú dáadáa, so etí mi dára.

Bẹ́ẹ̀ni, mo má ń ṣe ìpè fídíò, mà á ṣe ìpè fídíò dáadáa. Ó jẹ́ ọ̀nà tí mo má ń gbà bá àwọn èèyàn tí mo nífẹsí sọ̀rọ̀ tó wà ní ọ̀nà jíjìn tí n mi le rí wọn, so ìpè fídíò má a jẹ́ kí n rí wọn, o de má a jẹ́ kí n gbọ́ ohùn wọn náà. So mo má ń ṣe ìpè fídíò.

Bẹ́ẹ̀ ni, mo má a ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí n bá wa n tá tí mi ò bá dé mọ ọ̀nà. Mo ma ń bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Oyara ó dẹ́ dàá. Òwe àwọn Yorùbá gan sọ pé á bèrè ọ̀nà kò n sína. So mo ma ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ ní ìbọ̀sẹ̀ tó máa ń gùn, tó gùn dáadáa, tó dẹ́ dúdú, tí ó ní aṣọ lára tó nípọn. Késè mí le kó má ba à tutù. So ìbọ̀sẹ̀ tó gùn mo nífẹẹ sí kí n máa wọ ìbọ̀sẹ̀ gígùn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi kò leè. Ó ìbáṣepọ̀ mi, ó dàbí ìbáṣepọ̀ àwọn àwọn ẹlẹ́gbẹ́ mi tó kù. Ìbáṣepọ̀ mi pẹ̀lú ọ́ dá jẹ́ ìbáṣepọ̀ tó ní ìtumọ̀ bí ìbáṣepọ̀ bàbá àtọ̀mọ̀.

Ìgbà tí mo máa ń fọ aṣọ ni ìparí ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀ mo máa ń sábà fọ aṣọ ní ọjọ́, ní abamẹ́ta, abamẹ́ta ni mo máa ń sábà fọ aṣọ.

Bí mo bá ti wà níbí iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pa fóònù ni, nítorí pé ó wòn nífẹ̀ẹ́ sí ká máa lo fóònù ní ibi iṣẹ́ nítorí pé ó rí as ohun èlò tó máa, ohun èlò tó ní jẹ́ kí ẹ̀yàn kọjú sí iṣẹ́ àmọ́ tí mo bá nílò láti dáhùn ìpè àbí fóònù mi ní ibi iṣẹ́, mo máa ń lọ síbi tó quiet, ibi tí mi ti ní dáamù anybody bíi ilé ìgbọ̀nsẹ̀ máa lọ dáhùn níbẹ̀. Then, mo dẹ̀ máa n rí dájú wípé mo yára.

Bí mo ṣe máa rí i dájú wípé ọjà mi dára ni wípé mo máa ń yẹ gbogbo àwọn ọjà mi wò. Láràárọ̀ mo máa ń na wọ́n, mo ma ń yẹ wọ́n wò fún láti rí i dájú pé ó ṣì wà ní tó ṣe yẹ kó wà. Bi mo ṣe máa n rí i dájú wípé ọ̀ja mi dára níyẹ̀n. Mi dẹ̀ kín yọ̀, mi ò dẹ̀ kín, mi ò dẹ̀ kín yí ibi tí mo ti máa n rọjà padà àfi tí won o ba tajà gidi fún mi mọ́.

Mi kì í lo ìrọ̀rí púpọ̀ àmọ́ mo máa ń lo ìrọ̀rí méjì. Ìrọ̀rí méjì náà mo máa ń lo fi sùn. So mi kì í lo ìrọ̀rí púpọ̀, ìrọ̀rí méjì mo máa ń lo.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ní wípé ní ọ̀pọ̀lọpọ̀ gbà mo máa ń wọ̀, mo máa ń gun ọ̀kadà tí ibi tí mo bá ń lọ tó bá sẹ́ pàtàkì tí mo bá dẹ̀ fẹ́ té te dé bee, mo máa ń gun ọ̀kadà láti kojú ìdènà ọkọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni ọdún tó kọjá, mi tìí lọ sí ilé ìkàwé ní ọdún yi só ọdún tó kọjá, òun ni mo lọ sí ilé ìkàwé gbẹ̀yìn.

Fún ìsinmi ọdọọdún, mo ní ọjọ́ márùn-ún. Fún ìsinmi ọdọọdún ní ọdún kan, mo ní ọjọ́ márùn-ún. Èyí tó kéré gan-an, àmọ́ ní ọdọọdún mo ní ọjọ́ márùn-ún fún ìsinmi lọ́dọọdún.

Ní báyìí mi ti lọ sí, mi ti lọ sí àgọ́ rí. Ilé, ilé ìjọsìn mí o ń ṣe ibi tan ti máa ń ṣe àgọ́ púpọ̀. Ilé ìwé àti ìgbà tí mo dẹ́ tì fi ilé ìwé lẹ́, mi nígbà tí mo wà ń bẹ́ẹ̀, mi lọ sí àgọ́ rí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi, àmọ́ mi kì n sábà pin oúnjẹ mi. Àfi tí n bá rí èèyàn tébí ń pa tó nílò oúnjẹ tí ọkàn mi dè fún, mo máa fún, mo máa n pín oúnjẹ. Amo mi kì n sábà pín oúnjẹ.

Rárá, ojú mi ni, ojú mi dá, ó dẹ́ rirán dáadáa. Mo rí nǹkan tó wà lánàá jinjin, ó dẹ́ rí nǹkan tó súnmọ́, so mi kì í wọ gíláàsì, mi ò nílò rẹ̀. So bá ojú mi dá, mi kì í wọ gíláàsì.

Mi kì í ṣe ènìyàn tó máa ń lọ ọdẹ, tó máa ń lọ sí ìṣègùn ọlọ́dẹ kankan ní ọ̀nà kankan, so mi tíì lọ rí.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Rí pé mo jẹ́ èyàn tó lè, tó lè, tó lè design ná. Táwọn oyinbo ń pè ní graphic designer. Mo jẹ́ èyàn tó lè jẹ́ kí nǹkan kó tu ní lójú láti wò àti láti kà. Mo dẹ̀ ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Àmọ́ mo jẹ́ èèyàn tó le lo ọwọ́ òsí mi nà. So ọwọ́ méjì ni kọ́ mi tọ́n ṣe ń lò? So kò owó ọwọ́ ọ̀tún ni mo máa ń lo? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Mo lè lo ọwọ́ sínmíná àmọ́ ọwọ́ ọ̀tún ni mo máa ń lo.

Tí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni mo máà ń, máa ń ní ago tó wà ní orí fóònù mi, mo máà ń séètì àláàmù síbẹ̀. Mo máa ń fi ago mẹ́sàn án sí í. Ago mẹ́sàn án ni mo máa ń sábà jí ní òwúrọ̀. So lágbára Ọlọ́run mo dè máa ń jí. So tí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà òjò. Ìgbà òjò jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù torí pé mo nífẹ̀ẹ́ òjò. Ìgbà yẹn dẹ̀ ni àwọn nǹkan ọ̀gbìn tó máa ń so dáadáa. Ó dẹ̀ má ń jẹ́ kí àwọn ènìyàn ní àkókò láti sinmi, ó dẹ̀ má ń jẹ́ kóòrùn dùn. So ìgbà ọjọ́ ni mo nífẹ̀ẹ́ sí jù.

Orísìírísìí ènìyàn ló ń ní orísìírísìí wàhálà àti ogun. So tí mo ṣe máa ń ran olúkalúkú ó yàtọ̀, àwọn tí mo ṣe máa ń ran ènìyàn lọ́wọ́ ni pé mo máa ń dakẹ́ gbọ́ wọn, mo máa ń gbọ́ wọn dáadáa, mo dẹ̀ máa rí pé mo ran wọ́n lọ́wọ́ nípa wípé mo ń gbọ́ wọn, mò ń farabalẹ̀ gbọ́ wọn.

Bẹ́ẹ̀ni, ni gbogbo ìgbà mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi. Ní gbogbo ìgbà, gbogbo ń lo ma ń jẹ́ kí ó yára, ló yára sí i, kó dẹ̀ ṣe dáadáa sí i. So mo máa ń rí pé mo, mo ṣe ìmúdójúwọ̀n software mi.

Mi kì n pa ohun ọ̀ṣọ́ sára. Mo jẹ́ èyàn tí ó fi bẹ láìkí ohun ọ̀ṣọ́. So èmi o, mi kìí pa ohun ọ̀ṣọ́ sára, rárá àti rárá. Kò sí ohun ọ̀ṣọ́ kankan ní àrá mi. So mi kì n pa ohun ọ̀ṣọ́ sára.

Bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi fún ọjọ́ kan rí, mo ti ṣé rí. Kódà mo ti ṣe fún ọjọ́ méje rí. Ara mi dẹ ta ó ya dáadáa, ó ya gágá.

Rárá, mi kì í ṣe ẹni tí ó máa mu òògùn lójoojúmọ́. Kódà mi kì í mu òògùn rárá so mi lè sọ pé mi kì í mu òògùn lójojúmọ́. Mi kì í mu òògùn rárá. Kò n se ǹkan tí mo máa n ṣe.

Bẹ́ẹ̀ni, áti kékeré mo ti máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, ní láti dá ọkọ̀ dúró ní ìdojúkojú, kò ṣe nǹkan tó le fún mi. Mo lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

A bẹẹni mo máa n horun nígbà tí mo bá fẹ sun mo ma rùn ibùsùn mi, oóóó, ó tó bí ó dé ẹ mára dáa gágá. So mo ma ń rọrùn nígbàtí mo bá fi sùn.

Tí n bá ní òṣìṣẹ́ tuntun, ǹkan ẹyọ̀kan tí mo mọ̀ pé ma ma wà nínú wọn ni ìgboyà wọn, àti pé bóyá oo lè bá ọmọ tó ń sọ̀rọ̀ dada, bóyá oo dé lè bá èèyàn sọ̀rọ̀ kí wọn ra ǹkan tí wọ́n bá wọn sọ pa. So àwọn ǹkan tí mo ma ń rò tí bá fẹ́ gba èèyàn ṣiṣẹ́ nìyẹn.

Irú orin ti mo máa ń fẹ́ràn gbọ́ ni àwọn orin fújì. Máa fẹ́ràn gbọ́ orin fújì dáadáa àti, àti orin àpàlà. Àwọn orin méjì tí mo máa ń fẹ́ràn gbọ́ ni orin fújì àti orin àpàlà.

Mo máà ń rí i pé mo ṣàyẹ̀wò ìméèlì mi ní ojoojúmọ́, àmọ́ ó ní nnkan tí mo ṣe, nnkan tí mo ṣe ni pé mo ò lọ sí sẹ́tìnì ìméèlì mi, mo de mo dẹ̀ ri pé mo ṣe pé tí ìméèlì kankan bá ti wọlé, wọn máa jẹ́ kí n mọ̀. So mo máa ń yẹ̀wò, àmọ́ torí sẹ́tìn yẹn, ẹni tí ẹni ẹni gbogbo ìbá tí ìméèlì bá ti wọlé ni mo máa ń rí i.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn, mo fẹ́ran wọn torí pé wọ́n ma n mú inú mi dùn nígbàtí inú mi gan bá bàjẹ́. Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-in, àlọ́ apanilẹ́rìn-in.

Bẹ́ẹ̀ni, ọmọ Yorùbá gidi ni mí, mòde jẹ́ ọmọlúàbí tótọ́. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Olúwa pẹ̀lú mi ni orúkọ mi, èyí tó túmọ̀ sí pé Olúwa pẹ̀lú mi ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ma ń kọ lẹ́ta fún àwọn ènìyàn dáadáa ni ilé ìjọsìn mi àti ní ibi iṣẹ́ mi torí pé mo jẹ́ ẹni tí ó mọ̀ ń kọ kọ dáadáa. So wọ́n máa ń gbé lẹ́ta wá fún mi kí ń bá wọn kọ́, tí ye tí mo máa ń ṣe lọ́fẹ̀ẹ́ fún gbogbo ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Bí àdéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó de lè kó'yàn sínú wàhálà, ó de lè fa ìjà tí èèyàn lè sá fún. So mo máa ń ka, mo máa ń rí pé mo ka àdéhùn dáadáa, mo dẹ̀ máa ń rí pé ó yé mi dáadáa.

Rárá, mi kí ń mu awon àwọn ẹ̀rọ ìlera, torípé mo rí wọn bí ǹkan tí kò da, ko da fún ara. So oúnjẹ gidi ni mo máa ń fi fún ara mi ní ìlera, mi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera.

Nígbà ìmí ti mà ṣiṣẹ́ láti ilé, àmọ́ ọ́ ṣí jẹ́ ǹkan tí mo ní lọ́kàn tí mo dẹ́ n ṣiṣẹ́. Mò n bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kí n lè rí bí ṣiṣẹ́ láti ilé ní jọ̀kàn, nítorí pé kí ẹ̀yàn máa ṣiṣẹ́ láti ilé ó rọrùn, ó dẹ̀ dà, ó dẹ̀ máa fún ẹ̀yàn ní akoko pẹ̀lú ìdílé wọn.

Nígbà tí mo kẹ́yìn, nígbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, ó ti pẹ́, ó ti pẹ́ gan torí pé ó ti pẹ́ tí mo ti jáde. Mi ò lè sọ tó ṣe pẹ́ tó. Bóyá oṣù márùn ún á bi oṣù mẹ́fa, ó ti tó oṣù mẹ́fa tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn.

A! Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Kò sí ẹ̀dá kan ní ilé ààyè àfi ọmọdé tí ò mọ̀ bí a tin wẹ̀ ẹ bẹ́ẹ̀ oo. Ó jẹ́ nǹkan tí èyàn ò le tó jẹ́ dandan. Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa, mọdẹ má a ń wẹ̀ dáadáa.

Níbàyí mi mọ̀, mi mọ̀ bí a ti ń pẹja nítorí pé mi tí pẹja rí. Mi dẹ̀ tí rí lójú k'ojú bí wọ́n ti ń pẹja rí. Fun ìdí èyí, mi mọ̀ bí a ti ń pẹja.

Bẹ́ẹ̀ni mo mọ, mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀ dáadáa. Àwòrán ilẹ̀ jẹ́ ǹkan tí, tí ó máa ń, tí mo rò, tí mo nífẹ̀ẹ́, tí mo nífẹ̀ẹ́ sí. Mo má a ń ka dáadáa. So mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀, ilẹ̀.

Ti n ba je ounjẹ ọsan tan, isimi ounjẹ ọ̀sán mi ó ma n gbà isejuìsẹ́jú mẹẹdogun. Isinmi óunjẹ ọsan mi ma n gba to isẹju mẹdogun.